Kókó ẹ̀kọ́ wo lo fẹ́ràn jù nígbà èwe? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe ni ẹ̀kọ́ èdè Gẹ̀ẹ́sì. Ìdí tí mo sì fi fẹ́ràn rẹ̀ ni wípé ó jẹ́ ẹ̀kọ́ tí mo mọ̀ dáadáa, tí mo sì mọ̀ bí a ti ń ṣe dáhùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè máa ń wá lórí èdè Gẹ̀ẹ́sì. N náà ni mo fi fẹ́ràn ẹ̀kọ́ èdè Gẹ̀ẹ́sì. Boya ó jẹ́ wípé nígbà tí mo wà ní èwe, bàbá mi máa ń rí i dájú wípé èdè Gẹ̀ẹ́sì ni a fi ń sọ̀rọ̀ ní ìgbàtí abá fẹ bára wa sọ̀rọ̀.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Nígbà tí mo bá ń jẹun, mo ní ìwà tó dára. Mo ríi pé kí èmi máa ń jẹun ló, mo máa ń pe àwọn ènìyàn kan wá bá mi re, wọ́n sì wá bá mi jókòó, wá bá mi jẹun.